Ah! Iru oúnjẹ ti mo maa n retí ní àkókò kọ̀ọ̀kan, òun ni shawarma, pizza pẹ̀lú ẹran turkey. Irú àwọn oúnjẹ ni mo maa n retí ní àkókò kọ̀ọ̀kan. Àbí ibi kan wà tó jẹ pé a maa n lọ, tá bá ti lọ bẹyẹn, wàá, a maa ra, won maa fún wa ní shawarma. Bàbá olówó kan ló maa gbé wa lọ lọ bẹ. So tá bá ti lọ kí wón, wón máa gbé wa, gbé wa jáde. Won a ra pizza, wón le ra shawarma. Ọjọ́ pizza wón a ra pizza, ọjọ́ shawarma wón a ra shawarma. So anytime tí gbogbo ìgbà yẹn bá ti sún mọ́ báyìí, anytime tí màá yẹn bá ti dé láti abroad, wón maa gbé wa jáde. Màá máa retí gbogbo kín níyẹn pé "àh! Mo fẹ́ jẹ nǹkan báyìí ò, mi ò de lówó ẹ". Àmọ́ tí ọkùnrin yi bá ti dé, eh tí mo lọ kí wón, wón á gbé wa jáde àbí wón á bá wa ra irú nǹkan báyìí. So irú àwọn oúnjẹ tí èmi n retí nígbà mì niyẹn ò. Shawarma, eh pizza, turkey and then seafood.

Mo máa n ka àwọn àdéhùn dáadáa. Mo n ka àdéhùn mo n ka àdéhùn mo n ka àdéhùn mo máa n ka àdéhùn. Torí tí mo bá ti ń ka, ó máa ń jẹ́ kí n yere nǹkan tí mo ti fi ṣe, ṣe, tí mo ti fi ṣe ìpinnu pé mo máa ṣe. Ó máa n yè mí léèrè, ó máa rán mi letí, màá tètè ṣe. Ǹí ìdí tí mo fi ń ka àwọn àdéhùn niyẹn.

Dáadáa mo ní ètò láti lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn, mo ní ètò láti lọ ṣiṣẹ́ ní ìlú, ní ìlú mìíràn torí iṣẹ́ tí mò ń ṣe n bí honestly owó tiwon san fún mi kò tó, kò tiẹ́, kò tó ìdámẹ́wà owó tiwoń san fún ẹlòmi tó ń ṣisé yen ní, ní ìlú mi. Àmọ́ opportunity ni mi ò tí ì ní, tó ba jẹ́ pé mo ní opportunity gidi ni, màá like atí lọ sí abroad lọ ṣiṣẹ́ olóòrùn torí Nigeria ń bí a kan ń waste talent wa ni, a ń waste energy wa. Ìjọba ò kí ń sawo fún wa dáadáa, àwọn private company wa ń bí wọn ò sanwọ̀ fún wa dáadáa. Ìdí tí ẹ, àwọn èrò fi ń jápa nìyẹn ní Nigeria. Ẹ̀mí gan tí mo bá rí opportunity gidi tó jẹ́ pé màá lọ ṣiṣẹ́ mi, màá lọ ṣiṣẹ́ gidi, iṣẹ́ tó wà legit ní, ní ilẹ̀ mìíràn, màá lọ se.

Èmi jẹ́ ẹni tó fẹ́ràn orin. Mo dẹ̀ fẹ́ràn àti máa kọ́rin, mo fẹ́ràn àti máa gbo orin. Time kan wà tó jẹ pé èmi mo, mo wà nínú group kan, àwa mẹ́ta, ti a múra àti lọ ṣe awọ orin, àti compose orin, àti lọ sí studio, àti lọ ṣètò bá ṣe máa ṣe voicing àwọn orin yẹn, àti ṣe instrument, instrumental gbogbo àwọn orin yẹn. So a n plan bi á ṣe máa lọ si Èkó, lọ ṣe voicing, torí Èkó ni wọ́n ti ń ṣe voicing tó dá lóorin níbi. So ìgbà tí mo wá get admission, tí ẹnì kejì mi náà, òun náà tún get admission ní. Malaysia, ó fi Nigeria kalẹ̀. Àwa méjì tó ku, àwa get admission sí university, polytechnic, ibi tí a ti wá gbàgbé ń pa orin kí kọ níyẹn. But orin sì wà nínú DNA mi, mo like orin, mo ń kọrin, mo dẹ̀ like kí n máa gbo orin.

Mo máa ń ra oúnjẹ nínú ọjà, mo dà máa ń ra oúnjẹ ní sọ́ọ̀bù. Tí oúnjẹ tí mo bá fẹ́ rà, nǹkan oúnjẹ tí mo bá fẹ́ rà bí i iyọ̀, bíi magí tí a fi ń so oúnjẹ, bíi epo pupa, bí i, eh, ilá mo máa ń rà ní sọ́ọ̀bù. Àmọ́ tí mo bá fẹ́ rà bí i àgbàdo tó pọ̀ tí mo máa kun, àgbàdo, rice, ẹ̀wà, ọjà ni mo máa ń lọ tí mo ti ń rà. Tí mo bá ní kí n rà ní sọ́ọ̀bù, ó máa wọ́n jù. Wọn ò de ní wọ́n dáadáa torí abọ́ tí wọ́n fi ń wọ̀n ní sọ́ọ̀bù ó kéré. Wọn ò ní fẹ́ wọ̀n bí wọ́n ṣe ń wọ̀n ní ọjà. So tí a bá fẹ́ roúnjẹ ní pípọ̀, a máa lọ sọ́jà táa máa rà ni. Táa bá ti rà wálé, àwa ń stọọ ẹ sílẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ rà nǹkan bí, bí i epo àbí iyọ̀ àbí spaghetti tá a kan máa jẹ lẹ́ẹ̀kan àbí noodles àbí ẹyin, sọ́ọ̀bù la ti ń rà torí ẹ́nyẹn price rẹ̀ pẹ̀lú sọ́ọ̀bù àti ọjà kò sí yàtọ̀ mbẹ̀.

À, tí mo bá ti fẹ́ sọdá lójú títì àbí tí mo ń lọ bí kan, àwọn ìdènà ọkọ̀ yẹn, mo máa, mo máa, mo máa ń farabalẹ̀ kójú ìdènà ọkọ̀ ni o. Ẹ̀yàn ò gbọdọ̀ ṣe tafélèfèlé lójú, lójú ọ̀nà. Ẹ̀yàn ṣàní láti ní sùúrù ni. Torí tí ò bá ní sùúrù, kẹ̀kẹ́ lè gbá ẹ, ọkọ̀ lè gbá ẹ. Ibi tí ó dẹ̀ ń lọ, eh, to, to, o ní láti ní sùúrù àti rọkọ tó ń lọ bẹ̀ yẹn gan gan gan gan gan. Torí ìgbà mí ò le, ò le wà lójú ọ̀nà, òun wá, ọkọ̀ tó máa gbé ẹ lọ síbi kan, wà a máa rì lé e tó fẹ́ lọ síbi tí ò ní dé bí gan gan tí o fẹ́ lọ yẹn. Tó bá dẹ̀ ti ń wà very anxious pé káàí, jẹ́ kí n bá lè lọ, jẹ́ kí n bá lè lọ, tí n bá, tí n bá dúró, tí n bá sọ̀kalẹ̀ ní bus stop bẹ, màá tún gun wọn ẹ̀mí. Tó bá bá yẹn lọ, bóyá ọkọ̀ tó máa gbé ẹ lọ síbi gan gan tí o fẹ́ lọ yẹn, òun ló máa wá very soon. So, ì sùúrù ni gbogbo ẹgbàá. Tó bá ṣàní ní sùúrù, ọkọ̀ tó máa gbé ẹ dé ibi tí ò ń lọ yẹn gan gan, o máa rì. So, sùúrù ni wọ́n máa fi ń ṣe ìdènà ọkọ̀.

Àwọn oúnjẹ ojú ọ̀nà tí èmi fẹ́ràn, wọ́n pọ̀ gan. Ìkan lára àwọn ojú oúnjẹ ọ̀nà tí mo fẹ́ràn òun ni àkàrà. Mo máa n, mo máa ń like àkàrà. Araaro mo maa n ra àkàrà loju onaa, àkàrà àti isu, mo maa like e ìgbà tí mo wà ní Bauchi, mo máa ń ra, mo máa ń ra masa, oúnjẹ kan wà tí wọ́n ń pè ní masa. Rice ni wọ́n fi ń ṣe, wọ́n máa ń lọ rice tí wọ́n fi ń ṣe, àwọn Haúsá ló máa ń ṣe, wọ́n máa ń fata gúgún jẹ. Mo láìkì oúnjẹ yẹn dáadáa. Mo tún like suya, ẹran tí àwọn Haúsá máa ń, tí wọ́n máa ń yan lójú ọ̀nà pẹ̀lú ata àti òróró tí wọ́n máa ń ṣe dáadáa yẹ̀n. Mo máa ń like ẹ, mo máa ń jẹ ẹ lójú ọ̀nà náà pẹ̀lú ìrèké. Mo máa ń rí ìrèké lójú ọ̀nà lójú títì. Mo máa ra ẹ̀pà, mo máa ra wàrà lójú títì. So, ìru àwọn oúnjẹ tí èmi ń like àti máa jẹ níyen lójú títì.

Uhm, lákọ̀kọ́ nǹkan tó máa ń so àwọn àgbà àti ọ̀dọ́ pọ̀ dáadáa òun ni ìgbàgbọ́, ìgbàgbọ́. Oní ìgbàgbọ́ ni mí, Christian ni mí. So, ta bá ti lọ sí church, àwọn ọ̀dọ́ wà n church, àwọn àgbàlagbà wà n church. So, ta bá ti fẹ́ wàgbọ́rọ́ Olúwa, àtọmọdé o, àtàgbàlagbà o, a ní láti jọjọ wá papọ̀ ká kọ́ ẹ̀kọ́ nílé Olúwa. So, ìye máa ń da àwọn àgbà àtà, àtà àwọn ọ̀dọ́ papọ̀. Ànáa dá, eh, nǹkan mi tó tún ń da àwọn ọ̀dọ́ àti àgbàlagbà papọ̀, òun ni eré. Bíi football, àwọn games, sporting activities. Ẹnikẹ́ni tó bá le ṣe, òun lo máa, òun ló máa ṣe. So, ò bó je ọ̀dọ́ ni o, bó je àgbàlagbà ni o. Bi ere football bayi kosi àgbàlagbà ni football kosi ọmọdé kosi àgbàlagbà. Ó ní ọmọdé tó bá ti wà ní, ní team, tó jẹ́ pé team léle yìí o, eh hen, ẹ máa rí nínú team yẹn, ọ̀dọ́ máa wà níbẹ̀, ọmọ sixteen years máa wà níbẹ̀, ọmọ seventeen máa wà níbẹ̀. Àgbàlagbà, ọmọ thirty, ọmọ forty máa wà níbẹ̀. So, gbogbo wọn, wọ́n máa ń, wọ́n, wọ́n máa ń ríra wọn as equal ni. Ọmọdé máa máàkì àgbàlagbà, àgbàlagbà máa máàkì ọmọdé. Kò sí bí pé, eh, ọmọdé léle yìí jẹ́ kí n, jẹ́ kí n máàkì ẹ̀ díẹ̀díẹ̀, àbí àgbàlagbà léle yìí jẹ́ kí n. No. So, irú àwọn nǹkan tó máa ń pa ọ̀dọ́ àti àgbàlagbà papọ̀ ni ẹ. Ọjà náà tún ń pa ọ̀dọ́ àti àgbàlagbà papọ̀. Tí àgbàlagbà bá ń ta nǹkan, tí àgbàlagbà bá ń ta nǹkan tí ọmọ ọ̀dọ́ needs, tó fẹ́, a kò ní sọ pé títorí pé àgbàlagbà léle mi ni bara jà, eh, ọ̀dọ́, ọ̀dọ́ ọ̀rẹ́ mi ni mò ń wá tó, tó ń ta rú ọ, tó ń ta rú ọjà bẹ́ẹ̀. Tí ó bá tún jọ́ ọmọ ọ̀dọ́ ló ní, èrè è ló ń ta jà tí àgbàlagbà nídìí, tó bá, tí àgbàlagbà yẹn bá rí i, tó dẹ̀ fẹ́ràn rẹ̀, á ra lọ, á ra lọ ẹ̀. So, business òwò ó máa ń pa ọ̀dọ́ àti àgbàlagbà náà papọ̀.

Ìpàdé àwọn ará ilé máa ń ṣẹlẹ̀ ní ìgbàkígbà from time to time. Ìgbà míì kì í pẹ kó, a kì í fi síí, a kì í fi síí, eh, ká sọ pé ọjọ́ báì báì ni àbí pé, eh, ọjọ́ báì báì nínú oṣù báì báì la máa pàdé. Àwọn ìgbà míì again a máa ń fi, a máa ń ṣe bẹ́ẹ̀. Àmọ́ tí a bá ti fẹ́ pàdé ní àwọn ọmọ ará ilé tí wọ́n bá ti, tí a bá ti fẹ́ pàdé, a ti máa bára sọ̀rọ̀ pé tọ̀. Ọjọ́ báì báì o a máa pàdé, a fẹ́ sọ irú, a fẹ́ sọ, a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń bọ̀ níwájú ọjọ́ báì báì yí o. So àwọn tó máa wá, àwọn mọ̀lẹ́bí wa, àwọn in-law, àwọn anybody tó bá ṣà ti jẹ́ member of the family, àwọn ló máa wá sí irú ìpàdé yẹn. Tí a bá dẹ̀ ti wá, ìgbà míì a máa ń se oúnjẹ, or kára nǹkan tó jẹ́ pé a máa fi pa ẹnu tí a bá ti ń sọ̀rọ̀. And a dẹ̀ máa, a dẹ̀ máa invite, eh, àwọn ẹni ńlá ńlá kọ̀ọ̀kan tó jẹ́ pé a respect, tó jẹ́ pé àwọn ló máa cheer wa up nínú irú ìpàdé yẹn. Ẹni táa respect ní family wa tó máa cheer wa up, òun la máa, wọ́n, wọ́n ní láti wà nínú ẹgbẹ́ yẹn, eh, nínú ẹgbẹ́ ìpàdé yẹn. So bá ṣe ń ṣe ẹgbẹ́ ìpàdé àwọn ọmọ ará ilé ni yẹn.

Ah! Tí mo bá fẹ́ kí àwọn ènìyàn, mo máa ń kí àwọn ènìyàn dáadáa. Tí mo bá ti jí gbogbo àwọn alábágbépọ̀ mi, mo máa ń kí wọn, a máa ń kírawa, "Ẹ káàárọ̀ o, ṣé ẹ jíire o, ṣé ẹ sùn dáadáa o", gbogbo àwọn ará ilé nkọ́? Àwọn ọmọ ńkọ́? "Ṣé ẹ ń gbúròó", ẹni tí ọkọ ẹ̀ bá ti travel àbí tí ìyàwó ẹ travel, "ṣé ẹ ń gbúròó ìyà ó? Ṣé ẹ ń gbúròó ọkọ yín o? Ṣé àlàáfíà ni won wà o?" Ba se kin àwọn ero ni yen tó bá tún jẹ́ àwọn ọ̀rẹ́ wa la tún, la tún rí, a máa ń fọ̀wọ́ bọ̀wọ́, a máa kí wọn. Tó bá tún jẹ́ ẹni tó jẹ́ pé ó pẹ́, ó ti pẹ́ ta rírà ni, a máa ń dì mọ́ra ni, a máa ń hug àrá wa, ta máa kírawa dáadáa.

Ìlù tó ń sọ̀rọ̀ gangan niyẹn. Gangan, oun ni talking drum ìlù tó ń sọ̀rọ̀ ni ẹ. Wọ́n máa ń lu ìlù tó ń sọ̀rọ̀ ní church wá torí church wá tóbi. Àwọn choir wá, wọ́n ní instrument dáadáa. Ẹni tó máa ń lu ìlù tó ń sọ̀rọ̀ fún wa, orúkọ ẹ̀ ni Mr. Jíbádé, ọmọ kan tó wà ọ̀dọ́ náà ni. Òun náà, ṣeun. Ó máa ń lu, ó máa ń lu talking drum dáadáa. Ojo Sunday, ojo Sunday ni won maa lu ìlú gangan yen, talking drum. Ọjọ́ Sunday, Sunday service ni wọ́n máa ń lu. Ọjọ́ midweek service ti a máa ń ṣe ní Wednesday, wọ́n ò kí ń lu. Ẹni tó máa ń lu gan ò kí ń wá torí church ò kí ń ṣe bẹ́ẹ̀ nkun. Àmọ́ lọ́jọ́ Sunday, wọ́n máa ń lu dáadáa. Àbí ó máa ń lu ìlù yẹn dáadáa tó jẹ́ pé tó bá ń lu báyìí ìgbà mí, àwọn tó ń kọrin gan wọ́n ò ní kọrin mọ̀ kìkì ilù, lámáà dún tí àwọn èrò a máa jó, tí àwọn èrò a máa ké. Bọ̀bọ̀ yẹn mọ̀ ìlú lù dáadáa. Ìgbà mí àwọn méjèèjì ni wọ́n máa ń, wọ́n máa ń lùú papọ̀. Wọn máa ń lu ìlù yẹn papọ̀. Tí wọ́n bá ti dé tí wọ́n ń lu ìlù yẹn papọ̀ báyìí, ijó la, ijó, ijó, ijó burúkú la ń jó ní church lọ́jọ́ yẹn.

Eh, tí mo bá ti lọ síbi tí wọ́n kan júwe fún mi tí mi ò tíì lọ bẹ̀ ri, tí mo bá ti dé ibi bẹ̀, àmọ́ tí mi ò tíì délé, tí mi ò tíì dé ibi gangan tí mò ń lọ, mo máa ń bèèrè ọ̀nà lọ́jọ́ lọ́wọ́ àwọn èèyàn, mo máa ń bèèrè ọ̀nà, mo dẹ̀ máa ń bèèrè ibi gangan tí mo fẹ́ lọ yẹn lọ́wọ́ àwọn èèyàn tó bá ti wà níbẹ̀. And most time, àwọn tó ń gbé bẹ̀ tó jẹ́ pé ilé wọn ni, tó jẹ́ pé àdúgbò wọn ni, wọ́n mọ ibi gbogbo ní àdúgbò wọn, wọ́n á dẹ̀ júwe, wọ́n á júwe ibi ìbẹ̀ han mi. Ìgbà mí ò rí bike gan ni mo ti máa wà, tí mo rí, tí mo bá ti ṣìràn, tí mo mọ ibi tí mò ń lọ ná, màá dá, màá dá bike tó máa béèrè lọ́wọ́ èèyàn. "Ẹ jọ, ibi báì báì ni mò ń lọ, side íbo ni láti bí?" Wọ́n á dẹ̀ júwe ẹ̀ han mi, mà á lọ.

Tọ, ọ̀nà tí àwọn èrò fiń ran rawọn lọ́wọ́ ní àkókò tó bá ti ṣòro pọ̀. Bi akoko ta wa nisinyii ni Nigeria, akoko to sọ̀rọ̀ ni ó tiẹ tì pé ta ti wà nínú àkókò tó ṣòro. So bá ṣe ń ran rawa lọ́wọ́ ni pé, a, a, a dúró sójú kan, a ṣiṣẹ́, a ṣiṣẹ́ kan. Ẹ̀mí bẹ́ẹ̀ ṣe rí mí ń sìn, mi ò ṣiṣẹ́ kan. Òṣìṣẹ́ ìjọba ni mí, mò ń ṣe lesson, home lesson. Mo tún ń ṣe part-time teaching ní school. Tí school bá ti bẹ̀rẹ̀ níìsín, ìṣe mi máa pọ̀ si ni. Mo dẹ̀ tún ṣe àwọn hustle kan kan lórí, i, lórí internet. So àwọn mọ̀lẹ́bí wa tó jẹ́ pé wọ́n lágbára àti ṣe irú iṣẹ́ yẹn ní àkókò ìṣòro yìí, a máa ń send owó sí wọn. Àwọn alábágbépọ̀ wa náà tó jẹ́ pé wọ́n ò ní opportunity àti máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ torí kìí ṣe gbogbo èrò ló kàwé tó lè máa ṣe gbogbo iṣẹ́, irú iṣẹ́ tí mo kà yẹn. So a máa ń ran won lọ́wọ́ pẹ̀lú oúnjẹ, ṣe oúnjẹ ni àbí omi pípon àbí owó náà, a máa ń ran won lọ́wọ́. Wọ́n, àwọn, àwọn kan náà tún wà tó jẹ́ pé a máa, mo máa ń sá, mo máa ń sábá, tí wọ́n máa fún mi lówó tí wọ́n máa ń ran mí lọ́wọ́. So a máa ń ran- a máa ń ran rawa lọ́wo dáadáa ní àsìkò nǹkan tó le dáadáa yìí o.

Ọjọ́ tí mo bá ti lọ síbi iṣẹ́, wákàtí mẹ́jọ ni mò ń fi ń ṣiṣẹ́. Eight ni iṣẹ́ wa máa ń bẹ̀rẹ̀. Ago mẹ́jọ àárọ̀ ni iṣẹ́ wa máa ń bẹ̀rẹ̀. Ago mẹ́rin ìrọ̀lẹ́ làdẹ̀ máa ń close. So tá bá ti close ní aago mẹ́rin yẹn kí n tó dé ilé ó máa ń tó bí aago mẹ́fà torí hold up àti gbogbo wàhálà ojú ọ̀nà. So wákàtí mẹ́jọ yẹn la máa ń ṣiṣẹ́. Ìgbà míì kì í ṣe pé a máa ṣiṣẹ́ for that eight hours. Ìgbà míì kò ní ṣiṣẹ́, kò ní ṣiṣẹ́, a kàn máa jókòó táa máa relax ni, tá a kàn máa gbàdúrà kí táìmù tó ká close ká máa lọ sílé. So bá ṣe ń ṣe nìyẹn. But ìgbà tí mò ń ṣiṣẹ́ ní school tí mò ń kọ́ àwọn ọmọ ní, ní ìwé ní school, láti bẹ̀rẹ̀ seven thirty la máa ń lọ sí school. So iṣẹ́ wa máa ń bẹ̀rẹ̀ láti seven thirty yẹn títí di four. Torí tí àwọn ọmọ school bá ti close táa ti kó àwọn ọmọ school tán, àá tún máa mark, a máa record, a máa ṣe gbogbo àwọn kìni won yẹ̀n, tí ago mẹ́rin bá ti lù, a ti parí iṣẹ́ school la máa lọ sílé. But ìsínyí tó jẹ́ pé iṣẹ́ ìjọba ni mò ń ṣe, iṣẹ́ yẹn kò wá so stressful. But still wákàtí mẹ́jọ ni àkókò iṣẹ́.

Ẹ̀rọ ọjà tí mò ń lò ju, ẹ̀rọ ọjà tí mò ń lò ju fóònù lọ, fónù, kọ̀m̀pútà, príntà, ǹkan tí èmi ń lò níbi iṣẹ́ nìyẹn. Èmi ò kí ń ṣe, mi ò kí ń tà tẹ́, mi ò, mi ò, mi ò kí ń ṣe ẹni tó ń ṣòwò tó ń tà ǹkan lórí àtẹ àbí tó ń tà ǹkan nínú ọjà. Office lẹ mí ti ń ṣiṣẹ́. Àwọn office equipment ni mo fi ń ṣiṣẹ́.

Ẹni tó ní pa lórí mi, ẹni tó ní, kò sẹ́nì ǹkankan tó ní pa lórí mi o. Ẹni tó ní pa lórí mi dáadáa òun ni, let me just say CEO wá, òun ni máa le sọ pé ó ní pa lórí mi. Tí CEO bá sọ pé kí n máa wá ibi iṣẹ́ lójoojúmọ́, mi ò ní, mi ò ní any choice àti sọ pé mi ò wá. But HOD wá gan mo ti è le fún ní excuse gidi pé mi ò ní wá títí ọ̀sẹ̀ yìí táa fi parí, kò dẹ̀ sí ǹkankan tó lè, tó lè fi ṣe mí. So but CEO wá òun nìkan ló ní pa lórí mi. Ṣe ẹ̀gbọ́n mi ni màá ní pé ó ní pa lórí mi ni. Family man ni mí, àwọn náà family man, so wọ́n ò ní pa lórí mi. Elomi ti mo tun le so pe o ni pa lórí mi oun ni pastor mí tí pastor mi bá pè mí tó ní kí n máa bọ̀ báyìí, màá lọ, àti ìyàwó mi.

Iranti ìgbà ọmọ de mi ti mo rántí o pọ ṣùgbọ́n ikan ti mo sa rántí to je pe ti mo ba ti rántí o maa n mu inú mi dùn oun ni ìgbà ti mummy mi maa n mu mi lo si school. Mọ̀mí mi máa ń mú mi lọ sí school, wọ́n máa wẹ̀ mi. Tí a bá ti wẹ̀ tán, tí mo múra tán tí mo, ta-tá bá ti ń lọ, ìgbà mí mi kì í jẹun láti ilé. Ìgbà mí mo máa jẹun láti ilé. Tí mi ò bá jẹun láti ilé, mọ̀mí máa mú mi lọ. Àmáá tá bá ti rìn lọ òóó, tá bá ti débi kan tí a ti jẹun, màá dúró, màá jẹun. Só ti mo bá ti jẹun tán, mọ̀mí mi á wá gbé mi, a tún, a tún máa continue journey wa. Torí school tí mo ń lọ jìnà sílé, primary school mi ó jìnà sílé dáadáa. Nursery mo tiẹ̀ wà nígbà yẹn. Tá bá ti à ti ń lọ, tá a ń lọ, a máa nìta, a máa, màá máa ń rẹ́rìn-ín, inú mi máa dùn. Tá bá ti wá dé school tán tí àwọn teacher bá fẹ́ gbà mí lọ, mọ̀mí mi màá máa sunkún, màá máa sunkún. Nígbà ẹ́ mi ò ní fẹ́ kó ń gbé mi. Mi ò ní fẹ́ kí, kó ń jẹ́ kí mọ̀mí padà lọ sílé. Àmọ́ tí mọ̀mí bá yà ti ń lọ bẹ́ẹ̀, èmi màá máa máa sunkún, wọ́n á gbé mi sórí kẹ̀kẹ́, wọ́n á máa kọrin fún mi títí tí màá fi dákẹ́. So tí mọ̀mí bá, tí school bá tún ti close, mọ̀mí mi á tún máa gbé mi. Tí mọ̀mí bá tún gbé mi, tí mọ̀mí dé, inú mi á máa dùn. So bí i kíní yẹ̀n ṣa ṣe ń continue níyẹn títí ti wọ́n fi rí ẹni tó ń, tó ń ní ọ̀kadà tó máa ń gbé mi pẹ̀lú ọmọ obìnrin kan lọ sí school. Obìnrin yẹn tó bá ti gbé, oní ọ̀kadà yẹn tó bá ti gbé wa lọ, òun la tún wá gbé wa padà. So àti ìgbà ẹni mọ̀mí ò mú mi lọ sí school mọ́, oní ọ̀kadà ló máa ń mú wa lọ, ló máa ń mú èmi àti ọmọ obìnrin yẹn lọ sí school, tá a tún ń dá wa padà.

Orèmi àtijọ́ ti mi o tii ri lọ́jọ́ tó pẹ́, nǹkan tí mo máa sọ fún láàkọ́kọ́ tí mo bá ti rí i, "ọ̀rẹ́, ó tó ọjọ́ mẹ́ta, kú ọjọ́ gbọọrọ, ṣé àlàáfíà lo wà? Báwo ni iṣẹ́? Ṣé o ń gburò àwọn mummy àwọn daddy? Báwo ni family?" Irú bá ṣe i kí ra níyẹ̀n. Ìgbà mii alè pe rawa lórí fóònù. Ìgbà mìír to bá jẹ́ pé a pàdé ara wa ni àbí a tún ṣe kọ̀wé ara wa níbi kan níta. Bá ṣe ń kí ra ní ẹ̀. Irú àwọn ọ̀rẹ́ yẹn wọ́n jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ pé tá jọjọ parí school àbí àwọn ọ̀rẹ́ tá jọjọ ti ṣiṣẹ́ níbi kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ta wa n tá wa miss ara wa. Ṣó ọjọ́ tá bá ti wá gbàra pàdé bá ṣe ń kí ra níyen.

Well, nǹkan tí mo máa ń lò lójojúmọ́ ò ní brush tí mo fi ń fọ ẹnu. Àwọn nǹkan kan tí mo máa ń lò lójojúmọ́ pọ̀, ṣùgbọ́n nǹkan lára wọn tó jẹ́ pàtàkì tó jẹ́ pé mi ò lè ṣe láì má lò ò ní brush tí mo fi ń fọ ẹnu. Àti ìgbà tí mo ti wà kékeré, mo, mo dàgbà mọ bó ń ṣe ń lo brush ni. Ìgbà ti mo ti wa ni odo àwọn daddy mi ni daddy mi mo ti ni brush pẹ̀lú Maclean igbayen toothpaste or Maclean o wá pẹ́ a tún wá ń lo Close-up. Close-up pẹ̀lú Maclean kì í tán nílé wa, kò tí ì tán nílé wa rí. Bí mo dẹ̀ si ṣe ń sọ̀rọ̀ n sín, Close-up, eh, toothpaste tá a ń lò ó ṣì wà. A ń lo toothpaste yẹn, mo dẹ̀ tún, mo dẹ̀ tún ti rà mí. Ilé tá a ń lò ti fẹ́ tán. Ìmi tùn ti wà tuntun, ìmì tùn, òtún, òtún ti wà lára nílẹ̀ báyìí. Brush tí mo bẹ̀rẹ̀ sí ń lò ní oṣù yìí mo ṣẹ̀ṣẹ̀ rà ni. Mo máa ń change brush. Ní ọ̀su méjì méjì ni mo fi ń change brush torí toothpaste tí mò ń lò, toothpaste a máa ń rà ó máa ní brush nínú ẹ̀. So tí mo bá ti ra toothpaste ní oṣù yìí tí mo bá ti mú brush tó wà nínú ẹ̀, àti oṣù tó ń bọ̀ tí mo bá ti rà, ìyàwó mi ló máa mú brush tó wà nínú ẹ̀. So ó bá ṣe ń change ẹ ni yẹ́n. So toothbrush pẹ̀lú toothpaste ni nǹkan tó jẹ́ pé mò ń lò lójojúmọ́. Ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń lò ó.

Mo máa ń ní ìpàdé ní ẹ̀ méjì lóṣooṣù. Ìpàdé ìkinì tí mo máa ń ní, òun ni ìpàdé tá a máa ń ṣe ní church every first Sunday of the month. Sunday àkọ́kọ́, ẹ́, oṣù la máa ń ní ìpàdé yẹn ní unit wá ní church. And then ìpàdé ìkejì ni ìpàdé ọmọ Emùré, torí ọmọ Emùré ni mí. So ibi tí mo wà ní Abuja yí, a ní àwọn ọmọ, ọmọ Emùré. So a máa ń ṣe ìpàdé wá ní, ẹ́, Ritualories Hotel nínú Abuja. Ibi táa ti ń ṣe ìpàdé wá nìyẹn. Ní third Sunday of the month, Sunday kẹta nínú oṣù. So àwọn ìpàdé méjì tí mo máa ń ṣe nìyẹn. Ìpàdé ọ́fíísì wá, èmi kọ́ ló máa ń lọ sí ìpàdé ọ́fíísì. HOD, àwọn HOD àti senior staff ni wọ́n máa ń lọ sí ìpàdé ní ọ́fíísì. Àfi tí ìpàdé tó bá jẹ́ pé general ni tó, tó wọ́n fẹ́ address gbogbo wa, ìyẹn la máa ń, ìyẹn la máa ń, ẹ́, attend. And, kòti, kòti, kò tí ì ṣe lé ta ti attend titi ọdún yìí. So ìpàdé méjì tí mo máa ń attend gidi nìyẹn.

Láti ọ́jọ́ tí wọ́n ti bí mi, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Mi ò tiẹ tí wọ ọkọ̀ ojú omi rí. Mi ò tíì ṣeré débi tí ọkọ̀ ojú omi rí kí n ti ẹ wọ̀, kí n mọ̀ bó ṣe rí. Mi ò tíì gun rí. So, torí mi ò gbé níbi riverine area rí. Ibi gbogbo ibi tí mo ti gbé, kò so omi ńlá nbíbẹ̀.

Ẹni tí mo bá ti pàdé lójú ọ̀nà, mo máa ń kí depending on irú ẹni tó jẹ́, bó jẹ́ ọ̀rẹ́ mi ni àbí ẹgbẹ́ mi ni. A máa fọwọ́ ba ọwọ́, a máa shake ara wa, mo máa béèrè, "àbáwo ni ọ̀rẹ́? O tó ọjọ́ mẹ́ta. Ṣe àlàáfíà lo wà o?" Ìṣe ńkọ́? Ilé ńkọ́, ṣe ò ń gbòòrò àwọn òbí ẹ? Tó bá tún jẹ́ ẹni tó jù mí lọ ni tó jẹ́ àgbàlagbà ni, màá tẹrí ba. Mo máa ń dọ̀bálẹ̀ kí àgbàlagbà ni. Màá dọ̀bálẹ̀ kí àgbàlagbà. Ẹ káàárọ̀ sa, ẹ kúròlẹ́ sa, ẹ káàsán sa. Àwọn ọmọ mi ńkọ́? Ṣe àlàáfíà lẹ wà sa? Bá ṣe ún, bí mo ún kí àwọn èèyàn tí mo bá bá pàdé lójú ọ̀nà nìyí.

À, àwọn orin ìbílẹ̀ taà ń gbọ́ níbí pọ gan o. Mo ń gbọ́ orin, orin Elémùrè Ògúnyemi. Agba ò àgbà, àgbà mọ́ ni kan ra. Agba ò àgbà, àgbà mọ́ ni kan ra. Kan lọ́mọdé yájú ko agba, àgbà á palẹ́ gba, àgbà ni kan ra. Elémùrè Ògúnyemi òun ló kọ orin yẹn torí ọmọ ẹmùrè ni. Mo máa tún gbọ́ orin, aà, Sunny Adé, orin Ebenezer Obey. Ayé wa toroo, ìgbà wà san wà kalẹ̀. Àwọn orin ìbílẹ̀ ta a máa ń gbọ́ níbí ó pọ̀ dáadáa lẹ́nú àwọn legend wọ̀nyẹn.

Tí àwọn ìṣòro bá wà ní iṣẹ́, mo máa ń kojú ẹ̀ náà ni face to face. Mo máa ń face ẹ ni, but sùúrù náà ni gbogbo ẹ gbàá àti pàápàá ọmọkùnrin. Ó ní láti tiraka láti face gbogbo ìṣòro tó bá wá fún. Tí àwọn ìṣòro bá ti wá bẹ́yẹ̀n ṣuru ni mo máa ní, màá dẹ̀ encourage ara mi, mi ò need kí ẹnìkankan encourage mi torí onígbàgbọ́ ni mí, mo máa ń ka Bíbélì. Kò sí ìṣòro tí ènìyàn ń rí tí ò ní bòrí ẹ. So tí ènìyàn bá ní suru, ó máa borí ìṣòro kọ̀ọ̀kan, kò sí ìṣòro tí ènìyàn, tí ènìyàn ń fojú kù tí ò ní lè borí ẹ. Suru ni mo fi máa ń kọ ojú àwọn ìṣòro tí mo bá ti ń rí níbi iṣẹ́.

Bemi ṣẹ́ máa ń ṣètò àwọn iṣẹ́ ni pé tí mo bá ti dé ibi iṣẹ́, tó bá ti ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe especially iṣẹ́ tí madam wa CEO wa bá ti ní kí n pé ká ṣe ní department wa tó jẹ́ pé iṣẹ́ yẹn wọ́n direct e sí department wa ni, iṣẹ́ yẹn la máa kọ́kọ́ ṣe. Torí àwọn kan tún máa wà tí wọ́n máa pe ẹ pé jọ́ bá mi, wá bá mi check eléyìí, wá bá mi ṣe eléyìí, wá bá mi ṣe eléyìí. Ilé tí ọ̀gá wa gangan gan CEO wa ní ká kọ́kọ́ ṣe yẹn, òun la máa kọ́kọ́ ṣe. So tí a bá ti ṣe, tí a bá ti ṣe, wọ́n máa-- a máa send the report fún wọn pé a ti ṣe, ká tó máa bẹ̀rẹ̀ sí máa lọ sí other department láti bá wọn ṣe nǹkan tí wọ́n fẹ́ ká bá wọn ṣe.

À, mo ní aṣọ wíwẹ̀, aṣọ wíwẹ̀ tí mo ní ti ẹ̀ pẹ́ méjì. Mo má, mo má tí eléyi bá ti dọ̀tí, màá lo, màá lo èkejì, màá fọ̀ iyen, màá tún ṣà. So, aṣọ wíwẹ̀ méjì ni mo ní. Ejẹ́jì náà ni èmi àti ìyàwó mi ń lò. So, towel méjì lá ni táa fi ń, táa fi ń nu ara táa bá ti wẹ̀ tán.

Àwọn aládúgbò mi wọ́n jẹ́ ẹni tó, tó jẹ pé wọ́n wà responsible. Gbogbo àwọn ará àdúgbò mi nibi ni wọn ṣiṣẹ. A à ní ẹni kankan tó n yà ọ̀lẹ́. And ilé tí mo dẹ̀ wá yìí, gbogbo àwọn ará àdúgbò mi náà jẹ́ ẹni tó ní, tó ní ìyàwó, tó ní responsibility. A ti ń bá ara gbé pọ̀ for more than six years tí mo ti wà níbi bí. Àn gbogbo àwọn ará tí mo dẹ̀ mọ̀ ní agbègbè bí, mo ti mọ̀ wọ́n ti ju ten years tí mo ti wà ní area yìí lọ. So, a kì í ní wà, a kì í ní issue pẹ̀lú wọn, a kì í ní problem pẹ̀lú wọn. A máa ń jọjọ ń sọ̀rọ̀. A máa ń jọjọ ń ṣe ìpàdé bí a fẹ́ kí area wa ṣe wà nípa ti, ẹ, ìmọ́tótó àti tí iná wa bá ti ní issue bá ṣe máa rectify ẹ̀ padà. Bí omi ò bá ti ṣí bá ṣe máa rectify ẹ̀ padà. Tí ọ̀nà o bá ti dí, tí ọ̀nà ò da bá ṣe máa túnsẹ. Gbogbo irú àwọn nǹkan bẹ́yẹ̀n pátá la jọjọ ń ṣètò ẹ̀ pẹ̀lú àwọn, àwọn oní bágbé níkọ̀ mí, àwọn ará àdúgbò wa. So, àwọn ará àdúgbò wa wọ́n wà very peaceful. Wọ́n kì í ṣẹ ni tó ń jà. Àwọn elé tó ti ẹ́ ẹ, tí, tí wọ́n, tí wọ́n kì í like á ti máa corporate gan. Tọ́n bá ti rí pé àwọn tó ń corporate pọ̀, tí a bá ti fẹ́ ṣe nǹkan. So, tí àwọn tó bá ti pọ̀, tó ń corporate, tó ń, tó ń dáwó, tó ń, tó ń respond positively, àwọn ò ní ẹni option than to also respond positively. So, kò sí ìjà nínú àwọn-- kò sí ìjà láàrin wa pẹ̀lú àwọn ará àdúgbò wa. Very peaceful environment.

Nǹkan tí àwọn ọmọdé ń kọ́ ní ọ̀dọ̀ wa ó pò, and nkan tí àwọn ọmọdé dàì ń kọ́ lọ́dọ̀ wa ó ṣe pàtàkì. So àwa ta jẹ́ àgbàlagbà, a ní láti ṣọ́ra wa dáadáa, ká mọrú nǹkan ta ń ṣe níwájú ọmọdé, ká mọrú ìwà ta ń fùn níwájú àwọn ọmọdé. Àwọn, àwọn ìwà dáadáa tí àwọn ọmọdé ń kọ́ ní ọ̀dọ̀ wa, à, èy, ìkọ́kọ́ ni pé bó ṣe ń kí ènìyàn, àwọn ọmọdé máa ń kọ́ bí wọn ṣe ń kí ènìyàn, gbogbo àwọn ọmọdé tó wà ní sàkání wa yìí wón mọ bí wón ṣe ń kí ènìyàn àgbàlagbà. Tí wọ́n bá ti ràgbàlagbà, wón máa ń kí àgbàlagbà. Ìyẹn àtilé ni wón ti kọ wọ́n. Àwọn ọmọdé tí wọ́n tún wà níbí wọn má ń cooperate pẹ̀lú ìyá wọn pẹ̀lú àwọn òbí wọn. Àárọ̀ báyìí wón ti wẹ̀, wón ti wọsọ school wọn wón máa wọ́n lọ sí school. Tí wọ́n bá dé tí ó ti dé láti school, wón máa wà nú ilé wọ́n, wón máa kọ, eh, assignment wón tán tó jáde láti máa ṣeré. Àwọn, àwọn àgbàlagbà ìmí tí wón ń fùwà búburú, àwọn náà wọ́n ń kọ́ ọmọdé ní búburú. Irú ìwà búburú tí àwọn ọmọdé ń kọ́ ní ọ̀dọ̀ wa ni bí pé ká máa ṣépè. Bí irú ọ̀rọ̀ ta máa ń sọ, irú ọ̀rọ̀ burúkú ta máa ń sọ, àwọn ọmọdé máa ń tètè ń pick ẹ̀. Kò dẹ̀ dáa bẹ́ẹ̀. Another ìwà burúkú ìmí tí àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ wa, òhun ni ìjà. Ìjà tí màmá àti bàbá bá ti ń jà àbí tí, eh, òbí àwọn eléyìí pẹ̀lú òbí àwọn ẹlòmìí tí wọ́n ń jà, tí wọ́n jọjọ ń jà, ìyẹn náà máa ń kọ ọmọdé ní bí bíburú. Tí ọmọdé, tí àwọn ọmọ bá ti rí pé òbí wón pẹ̀lú òbí ẹlòmìí wọ́n ń jà, àwọn náà wọ́n á fẹ́ máa jà pẹ̀lú àwọn ọmọ ẹnìyẹn. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò da nínú àwùjọ. Ó máa ń da, ó máa ń da àwùjọ rú ni. Kò da ká máa forú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn níwájú àwọn ọmọdé.

Ìgbà tí oúnjẹ ò bá jáde dáadáa, ìgbà tí ò bá sowó ni. Ìgbà tí ò bá sowó àbí ìgbà tí ènìyàn bá ẹni tó ń fún lówó kó ra oúnjẹ, tí ò bá tètè lọ sọjà lọ ra oúnjẹ, kò ní, oúnjẹ yẹn ò ní, ò ní jáde. Àti pàápàá tí ìgbà tá gbin oúnjẹ tá gbin àwọn ǹnkan kan síbí bàyi tí òjò n rọ̀ jù, tí òjò rọ̀, bí àgbàdo àwọn àgbàdo kọ̀ọ̀kan wọn kì í, àgbàdo ò kì ń fẹ́ràn òjò dáadáa. Ọdún yẹn tí òjò ń rọ̀ dáadáa, àwọn àgbàdo n bàjẹ́, àwọn ẹ̀wà bàjẹ́. So, nǹkan tó ń fa tí oúnjẹ fi wà short niyẹ́n, tí oúnjẹ ò fi jáde dáadáa niyẹ́n. Tí òjò bá ti rọ̀ jù àbí ìgbà mìíràn tí wọ́n bá ti gbin ǹnkan tí òjò rọ̀ rárá rárá, ó máa jẹ́ kí gbogbo ǹnkan tó ń gbin yẹn kó kú, oúnjẹ ò ní jáde.

Eh, àwọn àlejò tí wọ́n wá ń kí wa, àwọn tí wọ́n wá ń kí mi, wọ́n, wọ́n wà ní, wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀rẹ́ mi lè wá kími, àlejò nìyẹn. Àwọn ẹbí mi, àwọn family mi, àwọn in-law mi, wọ́n lè wá kí mi. Ìyẹn náà yàtọ̀. Tí, fa-- àwọn àlejò tó ń wá kí mi, ó depend lórí àlejò tó wá, àlejò tó wá kí mi, ó, òhun ló máa determine irú bí máa ṣe welcome ẹ̀, bí máa ṣe entertain ẹ̀. Tó bá jẹ́ ọ̀rẹ́ mi lóòkan wá kí mi ni, eh, anything tí mo bá ti sè, mo lè wọ kotfhenọ̀rẹ́ nǹkan tí mo sè nìyí, gbà, jẹ́ ká jọ jẹ́, a máa jẹ ẹ́, ọ̀ọ́ ká kàn jáde ká ṣeré lọ. Eh, àmọ́ tí bí in-law mi bá wá kími ni, ọ̀ tí in-law mi sọ mí pé òhun ń bọ̀, màá ti prepare, eh, màá ti prepare oúnjẹ tó dáa káalẹ̀ fún àna. Tó bá ti dé, a máa ṣe é ní àlejò dáadáa. A máa ra ọtí sí tí wọ́n máa mu bíi minerals. Ahan, tó bá ti gbé àwọn ọmọ ẹ̀ wá, gbogbo àwọn ọmọ ẹ̀ náà, a máa entertain wọn. So, bí a ṣe ń ṣe fún àlejò niyẹn. Ó depend lórí irú àlejò tó wá kí wa. Òhun ló máa determine bá ṣe máa welcome wọn bá ṣe máa entertain wọn.